À, àwọn oúnjẹ tí mo mọ̀ sè ó pọ̀ díẹ̀. À, tán bá wá sọpé eléyì tí mo mọ̀ ṣe dáadáa, àwọn tí won mọ̀ ṣe dáadáa náà ń pọ̀ díẹ̀. Àti pé mi tún máa lè sọ pé bóyà mo mọ̀ ṣe dáadáa torí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ síní dáná náà kò tíì ju bi ọdún mẹ́ta sẹ́yìn lọ. Látilẹ̀ mi kì í sábà dáná, mi ò, mi ò mọ iná dá lára rá rá. Débi tó ẹ pé ọ̀pọ̀ èèyàn ló máa ń fi mí ṣe yẹyẹ, tán sì máa ń fi mí ṣe, à, è, kókó ọ̀rọ̀ láàrín ara wọn pé èèyàn tó bá yìí kò lè dáná rárá. Bó ṣe jẹ́pé ọkùnrin ni mi, è, síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin, kódà ẹni tó jẹ́ ẹ̀gbọ́n mi gan gan ní ọkùnrin ó mọ iná dà ju obìnrin mi lọ. Ṣùgbọ́n èmi àti iṣẹ́ ilẹ́ àti iná dídá ó jẹ́ ǹkan tó sábà máa ń ro mí lójú. À, mo wáa lè sọ pé bóyá mo mọ èwà ṣe dáadáa, èwà olómi sóróró. À, ìdí ni wípé ní bí ọdún méjì sẹ́yìn torí ìgbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í dáná, ìrẹsì náà ni mo sábà máa ń dá. À, ìrẹsì tí pé màá dá ata sí a torí mi ò lè dá ata. Mo máa ń dá ata sí láti ilẹ̀ n i. À, ó wá ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn, ní ọjọ́ yí tó ẹ pé, à, mo sá á mo lọ lo, à, ìsimi níbi kan. Ibi tí mo ti wá lọ sinmi yìí, omi, o-- ìdí ọjọ́ tí mo lò n bẹ ó pọ̀ ju iye tí mo lé ro lọ. Fún ìdí èyí mo sáà padà di ẹni tó ń dáná níbẹ̀ ó. Dídáná tí mo sábà ń dáná níbẹ̀, à, ìrẹsì àti, à, oúnjẹ olókùn ni mo sábà máa ń jẹ níbẹ̀ tí mo sì sábà máa ń sè é fúnra ara mi. Ṣùgbọ́n nígbà tó wá ṣe díẹ̀ tó tó bi, à, ọdún bí ẹẹ́kan sílẹ̀ ìgbà náà tó jẹ́ bí ọdún méjì sẹ́yìn ní ìgbà tá wà yìí tí mo tún rìnrìnàjò lọ sí, à, ibòmíràn lọ sí ilé lọ̀ṣọ́do ọlọ ìyá mi. Ìyá mi ló máa ń dáná lóòótọ́. Ṣùgbọ́n àìpẹ́ tí mo délé ni mo padà rí pé, à, àìlera tó ń bá ìyá jà ó ṣe díẹ̀. Fún ìdí èyí á sáà ti gbé wọn lọ sí, à, ilé ìwòsàn. Ìgbà tí wọ́n dé ilé ìwòsàn wọ́n ní láti gba wọn wọlé, wọ́n sì ló bí ọjọ́ mélòó kan bẹ. Èmi nìkan ni ọmọ tó jẹ́ ọmọ wọn tó súnmọ́ wọn dáadáa ní àsìkò tí à ń sọ̀rọ̀ ǹ pa èyí. À, mo sá à ṣe wá di pé mo lọ, pé mo lọ bá wọn tí mo ń dúró tí wọn ní ilé ìwòsàn. Èmi náà ni màá máa dáná. Ọ̀nà yìí ni mo gbà láti fi mọ, à, ẹ̀wà olómi sóróso tí mo fi padà mọ bó ṣe ń ṣe ẹ̀wà. À, ẹ̀wà yìí ni mo wa lè sọ nísìń pé mo mọ̀ ṣe dáadáa ju èyíkéyìí gbogbo àwọn oúnjẹ lọ. Àti bó yẹn ṣe ìrẹsì àtẹwà ni o àbí yẹn, àbí yẹn po igi ni àbí nkan. Ẹ̀wà yìí ni mo sábà mọ̀ ọ́n sí ju torí pé ó ti mọ̀ mi lọ́wọ́ dáadáa. Láta rí pé nígbà tí, à, wọ́n gbé ìyá mi lọ sí ilé ìwòsàn torí pé wàá ń tọ́jú wọn torí pé èmi náà ni mo sábà ń lọ dáná fún wọn nígbà náà lọ́hùn, tí ò sí ẹni kan fọ́ lọ́hùn. À, fún ìdí èyí mo sá à di ẹni tó ń dáná fún wọn sá. Dídáná tí mo sá ń dáná, ẹ̀wà yìí ni oúnjẹ tí mo sá rí pé, à, ó jẹ́ oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ah, mi ò ní gíláàsì òòrùn tí àwọn èléyii ma n pé ńi sunshades. Mi ò ní gíláàsì òòrùn. Idi tí mi ò fi ní na ni pé mi ò nílò rẹ̀. Ah, tó bá jẹ pé torí tí a bá ní ká wo kí ni ìwúlò gíláàsì òòrùn tí à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí. Ìwúlò rẹ̀ ni wípé àwọn gíláàsì tó ṣe pé tí ènìyàn bá ń rìn nínú òòrùn, gíláàsì tẹ̀yan ó fi sojú láti fi dáàbò bo ojú ẹni. Ṣùgbọ́n ó ní ìdí pàtàkì tí mi ò ní. Kò ṣe pé boya pe mo mọ̀ mọ̀ máà ní. Ka ti e sọ pé boyà mi o mọ̀ mọ́ máa fẹ́ rà á náà torí mi ò nílò rẹ̀ ni mi ò ṣe rà. Idi tí mi fi nílò rẹ̀ ni pé láti bí ọdún bí méjì sẹ́yìn báyìí ni mo ti máa ń fi ìgò sojú tó sì níí ṣe pẹ̀lú kó dàbí gíláàsì òòrùn náà. Ìdí ni wípé ní ọdún bí méjì sẹ́yìn àìsàn kan ṣe mí ní ojú tó ṣe wípé ó ní agbára díẹ̀. Gbogbo ìgbà kú ìgbà tí mo bá bọ́ sínú òòrùn mi ò kín ríná dáadáa. Fún ìdí èyí mi ní láti lọ sí ilé ìwòsàn láti lọ ṣe àlàyé láti lọ fi àlàyé lélẹ̀ pé nǹkan báyìí ló ń ṣe mí bẹ́ẹ̀ o. Ah, lẹ́yìn wọ́gbà náà tí wọ́n ṣe ayẹwo fún mi tán tí wọ́n ṣe ohun gbogbo tí wọ́n fẹ́ ṣe. Ah, wọ́n o fún mi ní òògùn, wọ́n si fún mi ni nkankan tó jẹ́ pé iyen ni o wípé maa nídi gíláàsì eléyìí tí wọ́n ń pè ní photochromic glass. Gíláàsì yìí ni yóò máa dáàbò bo ojú mi ni gbogbo ìbi tí bá gbá, ní gbà kú ìgbà tí mo bá ń wo ǹkan tí ó mọ́lẹ̀ àbí mo wà nínú ìmọ́lẹ̀ tí àwọn ǹkan yóò fi ní wo inú ojú mi àbí kó ṣe àkóbá fún ẹyin jù mi. Nígbà tí mo ti wá níru gíláàsì eléyìí mi rò bóyá mo tún nílò gíláàsì òòrùn mọ. Ìdí ní yii, ìdí pàtàkì rè tó fi jẹ́, tó fi jásí wípé láti ìgbà tí o tí tó bí boya bi ọdún bí méjì sẹ́yìn bá yi ń sìn. Láti ìgbà náà, ah, òun ni mi ò fi, mi ò ti máa lo gíláàsì òòrùn tí mi ò sì ní gíláàsì òòrùn d'oni.

Ah, láti máa ṣe ìtọ́jú ara, jẹ́ ìkànkọ tó jẹ́ pé ó ṣe kókó, ó sì ṣe pàtàkì. Bẹ́eẹ́ kí èdè rẹ̀, ìtọ́jú ara kì í ṣe tí ènìyàn máa ń, tí ènìyàn máa ń sọ pé bóyá, eh, jẹ ẹ́ ṣeré lónìí àbí kí n ṣeré lọ́la. Ìtọ́nà tí fún ènìyàn láti ṣe, pàápàá juló ni àwọn kò sí ènìyàn tí a bá rí àwọn ìyàtọ̀ kankan nínú ara. Bí i àwọn ìyàtọ̀ tí ò dá nínú ara. Ah, ṣùgbọ́n èmi jẹ́ eǹikan tó ṣe pé mi ò fi bẹ́ẹ̀ ní àkànkún nǹkan yìí. To ye pé àfi tì nǹkan bá tó wọ̀ mí lẹ́ra mo gidi gídi gan kí n tó máa s-- l'àǹfàani làti sáré sókè, sáré sódo kí n wá, ah, ǹkan tí mo ò lè ṣe sí i. Ah, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà náà kò kì í ṣe ebí tèmi náà. Torí, ah, gbogbo iṣẹ́, à ń ṣe gbá, à ń ṣàwo kò rọrùn. Láti ṣèṣe wa ma máa sọ̀ pé ẹ̀yàn fẹ́ fi àsìkò kan n lẹ̀ láti lo máa ṣe ìtọ́jú ara. Ní ọ̀nà ìgbà tó bá ti ní pé òkay iye báyìí ni iye ti mo fẹ́ rí lórí nǹkan, lórí iṣẹ́ tí mò ń ṣe ní àkókò báyìí, ó nira gan láti fi, ah, iṣẹ́ sílẹ̀ láti wa lọ máa ṣe ìtọ́jú ara. Ṣùgbọ́n kò da. Torí iṣẹ́ tí à ń ṣe yìí yóò dúró nígbà tí àìsàn gidi bá dé tí ènìyàn ò lè ṣe ǹkan kan mọ́. Fún ìdí èyí, kó to di pe àìsàn gidi ò wọlé, ó yẹ kí èeyàn máa ṣe ìtọ́jú ara. Tí wọ́n bá ní báwo ni mo ṣe máa ń ṣe ìtọ́jú ara tèmi, bi mo ṣe sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé mi kì í sábà kaàkún. Ọ̀nà kan tó ṣe gbòógì jù to je pé eléèyì ni, to ẹ́ pé eléèyì ni mo sábà máa ń lò jù, òun náà ni orun sísun. Gbogbo ìgbàkuugbà tí nǹkan bá fẹ́ yíwọ́, mo máa lọ sùn ni. Bo ya mo tí ń rí pé orí ń fọ́ mi ni, àbí ẹyìn ń ro mí, àbí eléyi ń ṣe mí, àbí ìrìn ń ṣe mí, màá lọ sùn. Ìgbà tí n bá jí padà bí ọ̀pọ̀ ìgbà, yóò ti lọ. Àwọn ìgbà tí kò kì í sábà lọ, tó jẹ́ pé, ah, tí ó jẹ́ pé àríyànjiyàn irú ǹkan báyìí, ó má-- a máa, a máa ṣẹlẹ̀. Àwọn ìgbà tí ó sábà lọ, mo máa ń ní láti lọ padà lọ sí ilé ìwòsàn àbí kí n lọ bá àwọn dókítà abẹ́lé láti fún mi ní, ah, ìtọ́jú eléèyì tó péye.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn náà ni ẹgbẹ́, ah, Manchester United. Mo ti ń tẹ̀lé, táń, ẹ ẹgbẹ́ Manchester United tí wọ́n á tu máa ń pè ní ẹgbẹ́ Man U. Mo ti ń tẹ̀lé Man U níí sin, ó ti ń lọ bí i jẹ́ kí n wò, tí ì bá ní ṣe àṣìṣe, ó ti ń lọ bí i ọdún méjìdínlógún ní sìn. Torí mo wà ní ọmọ ọdún mẹ́jọ ni mo bẹ̀rẹ̀ sí ń wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U. Ah, ẹni tí ó sì máa ń mú mi lọ di ìwòran nígbà náà, ó jẹ́, ehn, àbúrò bàbá mi kan. Àwọn náà máa ń mú mi lọ. Sugbọn eré, ẹgbẹ́ eré ìdárayá tí wọ́n fẹ́ràn sì jù nígbà náà ni ẹgbẹ́ Chelsea, tó sì jẹ́ bí i ọ̀tá àtorogún fún ẹgbẹ́ Man U nígbà náà. Tọ́ ba ní pé kí ni nǹkan tó mú mi láti máa tẹ̀lé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U. Lóòótọ́ mo ti n máa ń rí orí-- ti máa ń gbọ́ wọn dáadáa nígbà náà pé wọ́n ṣe dáadáa, wọ́n ṣe dáadáa, wọ́n ṣe dáadáa. Ó sì ṣe pé ara bí i wọ́n ti ń ṣe dáadáa náà ni mo fẹ́ràn wọn. Sugbọn àwọn ni kan kọ̀ ni wọ́n ṣe dára nígbà náà. Àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa nígbà náà pọ̀. Fún ìdí èyí, ah, mo fẹ́ràn, mo fi mọ́ pada dí ẹni tí ó ń fẹ́ràn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U látara pé, ah, a ni agbábọ́ọ̀lù kan nígbà náà tí ń jẹ́ Cristiano Ronaldo. Òun ló fi bẹ́ẹ̀ mú mi fẹ́ràn ikọ̀ Manchester United jù. Sugbón lẹ́yìn bí i ọdún bí i méjì tí mo bẹ̀rẹ̀ sí ń wo, ah, ikọ̀ yìí, ah, arákùnrin yìí padà kúrò nínú ikọ̀ yìí, èyí ni Cristiano Ronaldo. Ó padà kúrò nínú ikọ̀ yìí ṣùgbọ́n ìfẹ́ tí mo ṣe ní sí ikọ̀ yìí kò jẹ́ kí n lè tẹ̀lé lọ sí ibòmí tó lọ. Ó sì jẹ wipé mo padà dúró ti ikọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Ah, bí ó ṣe dí pé mo bẹ̀rẹ̀ sí i, sí í tẹ̀lé wọn lẹ́ẹ́ gan ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́jọ yìí, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U ló, ló ń kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ní, ah, ọjọ́ náà lọ́hùn, ní ìdíje ìṣekágbá UEFA Champions League. Ìdíje náà ní agbára, ó sì le gan. Sugbọn bí tí mo sì ń wò lọ dé bí i àárín tí kò tíì sí ẹni tó lè sọ pé, ah, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù gbígbà ni ó fẹ́ bóri. Ohun ni mo ti sọ sínú ọkọ̀ mi ní ọjọ́ náà pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá bóri, tó bá bóri ní ọjọ́ náà ni màá ma tẹ̀lé. Ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn lẹ́yìn bí i wákàtí mélòó kan torí ìdíje náà ó ní agbára, ó dàá ó lọ sí ibojú òmi ìgbà. Ó rí sí ìṣìkán tó ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ náà tó jẹ́ pé ẹrú bá àwọn tí wọ́n ń tẹ̀lé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì. Ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ti padà fi ẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea jań lẹ. Eleyii lo tu n fa tó di pé mo bẹ́rẹ̀, mo pada wa bẹrẹ sí i ní, ah, mo gbà bẹ̀rẹ̀ sí, mo gbà àbẹ̀rẹ̀ láti di ẹgbẹ́ eré ìdárayá Manchester United nínú ìdíje, ehn, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

À emi maá n fín tùràrí o kì í ṣe ǹnkan tí ẹ̀eyan kan máa ń ṣe ní ìgbà kú ìgbà tó bá wú eeyàn. Ìdí nìyí tí mi ò kí ń sábà á fín. Kódà ó ti pẹ́ tí mo ti fín tùràrí kan yin. N tí mo sábà gbagbọ́, n tí ó sábà máa ń ṣẹlẹ̀ lórí pé tí ẹ̀yàn bá ń lo tùràrí ni pé, tí ẹ̀yàn bá ń ṣe àdúrà lọ́wọ́, torí wọ́n máa ń sọ pé, ì má fín tùràrí, ó maá n fa àwọn màlàíkà Ọlọ́run tí wọ́n maá ń gba àdúrà, ó maá ń fà wọ́n wá. Ìdí nìyí tí àwọn ẹ̀yan fi maa n sábà lo tùràrí. Bẹ́ẹ̀ kẹ́dẹ́ túre, ìdí mìíràn tí wọ́n tu fi má ń lo tùràrí ni wípé wọ́n ní tùràrí maá n ṣiṣẹ́ fún, mima lé ẹ̀mí òkùnkùn jáde kúrò nínú ilé àbí kúrò nínú ara. Òun kan ti ṣe mí tó ṣe pé ní gbogbo ìgbà kú ìgbà tí mo bá sùn, mi kì í lè dá dìde nígbà mí. Tó ṣe pé òòkan má a rẹ́ mi, mo sì lògun lògun tí mi ò sì rí yàtọ̀. Ni àsìkò yìí ni mo lọ kí àfá mi tí mo si ṣàlàyé fún, tọ wá ní wípé tùràrí ni mà á lò. Nítorí nígbà náà, wọ́n fún mi ní àwọn oríṣiríṣi tùràrí kan. Tùràrí náà pọ̀ ṣùgbọ́n oríṣi kan ni, tí mo sì máa n fin lala lé. Lèyin ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní lo tùràrí yi ni òórùn sèsé má ń wá sìmi lójú. Fún ìdí èyí tùràrí lilò kì í ṣe ǹkan tí ẹ̀yan kan má ń lò lásán. Óní láti jẹ́ pẹ̀lú ǹkan kan tó bá ń ṣẹlẹ̀ ní nínú ara ni tàbí ní agbègbè. Fún ìdí èyí tùràrí, mi ò kí ń sọ pé boya mo ma n fín tùràrí, ṣùgbọ́n ọmọ̀ ti fín rí dáadáa dáadáa.

Nísìnyí, mo ti di ẹni tó n mú kọ́kọ́rọ́ mi lọ sí gbogbo ibi kí ibi tí mo bá ń lọ. Inú báàgì tí mo máa ń gbé sẹ́yìn ni mo ṣe sabaa ń fi kọ́kọ́rọ́ mi sí nísìnyí. Nígbà kan kò rí bẹ́ẹ̀. À, ìdí sì ni wí pé tí n bá ti ń jáde láàárọ̀, mo máa ń mú kọ́kọ́rọ́ mi, mo sì máa ń fi sí ibi, à, ààyè díẹ̀ kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ enú ọ̀nà mi tí ẹnikankan ò tí lè rí. Ṣùgbọ́n bí kí n dé padà kí n má bá bi mo ti fi sí, kò sì dabi ẹni pé ẹni kan ti dé bẹ́ẹ̀. Àwọn nǹkan yìí ló mú mi láti pààrọ̀ ibi tí mo máa ń fi sí tóri mọ́, mò ranti pe mo pààrọ̀ rẹ̀ bí ẹ̀ẹ̀méjì, ẹ̀ẹ̀mẹ́ta. Ṣùgbọ́n bí ìgbà pé gbogbo ìgbà ni, à, wọ́n rí ibi tí mo fi sí tí àwọn nkan sì ńdi nínú ilé. Ìgbà yìí ni, à, mo wá rí dájú pé, ah, nǹkan mii ń ṣẹlẹ̀ tí mo sì di, tó sì di wí pé mo mú kọ́kọ́rọ́ yii kurò ni, ibi tí mo ń fi sí, tó wá di pé mo máa ń fi sínú, à, àpò tí mo máa ń gbé jáde ní araàárọ̀. Eleyìí náà ò ṣe pé ó rọrùn torí ọ̀pọ̀ ìgbà ni, à, mo máa ń dé ọ́fíìsì to je pé key yii à, kọ́kọ́rọ́ yìí mi ò ní, mi ò ní mọ bó ti jábọ́. Ó sì ṣe pé ó máa ń dá mi láàmú látara ibi tí mo máa ń fi sí níbi, ẹ́, àpò mi. Mi ò bá tún wa páàrọ̀ ibi tí mo máa ń fisi nú àpò, ṣùgbọ́n kò sí ààyè mọ̀ nínú àpò náà ní àwọn ibi tí ó je pé kó le ti máa jábọ́. Iyi tun wa máa ń dẹ́rù bá mi ní ọ̀pọ̀ ìgbà pé kó má tí e jẹ́ pé ìgbà tí mo wà, tí mo bá bọ́ sí ojú ọ̀nà lóju pópó, òun ni, à, kọ́kọ́rọ́ yìí ó lọ jábọ́. Ṣùgbọ́n mo máa ń wò pé láti inu ibi tí màá ti gbé gòké láti ìdí mọ́tò àti máa ṣe gbé, ẹ́, àpò mi láti inú ọ́fíìsì padà sí inú mọ́tò. Mo wò pé kò sí ǹkan tí, kí nse ibi tó jìnà fún ìdí èyí pé kò yẹ kí kọ́kọ́rọ́ lè jábọ́ láti ibi kí ibi. À, bi mo ṣe ń sọ lọ, ibi tí mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sí náà ni inú àpò mi tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́.

Gẹ́gẹ́ bí ẹni tó ń dá, ẹni tó ní, ah, ìkòwé, ẹni tó ń dá kòwò àbí ẹni tó ń bá ilé tó ń, ilé iṣẹ́ tó ní, tó ń dá kòwò tó níṣe pẹ̀lú kí èmi máa bá àwọn, ah, oníbàárà sọ̀rọ̀ ni èèyàn ń ṣojú nu. Ah, èèyàn ní láti mọ àwọn òfin tó dè mọ́ ìma bá àwọn oníbàárà sọ̀rọ̀ torí pé bí bá oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú, ah, ohùn gidi àti ọ̀rọ̀ gidi ó jẹ́ ìpà, ó jẹ́ ǹkan ńlá tó ye pé ó wà, ó ṣe, ó ṣe pàtàkì gan torí ní, lẹ́nu ọ̀rọ̀ lásán, bí èèyàn ṣe, lẹ́nu bí èèyàn ṣe ń bá oníbàárà sọ̀rọ̀ lásán, àwọn oníbàárà lè máa pọ̀ síi tí wọ́n sì máa ra jasi. Bẹ́ẹ̀ kédé tunre, àìmọ̀ bó ṣe bá wọn sọ̀rọ̀, a máa mú ìdíkù bá ọ̀rọ̀ ajé àti títà ọjà lórí ẹni. Fún idí ẹ̀yìí, ọ̀nà te mi sábà máa ń gbà fi bá àwọn oníbàárà sọ̀rọ̀ náà ni alákokọ̀ láti ti kọ́kọ́, ah, láti kọ́kọ́ fi, e, ìbọ̀wọ̀ bá wọn ṣe torí ní gbogbo iṣẹ́ tí èèyàn bá ṣe láyé, ìbọ̀wọ̀ ṣe pàtàkì. Láti bọ̀wọ̀ fún àwọn, ah, tó fẹ́ bá wa ra jà àti àwọn tí, tí, àwọn tó jẹ́ oníbàárà. Eh, bí màá bọ̀wọ̀ fún wọn náà ni tó ṣe iwájú ló máa jẹ́ kí wọ́n ní ìfẹ́ sí ẹ pé ẹni yìí ń bọ̀wọ̀. Àwọn, wọn a máa, a máa jẹ́ kí wọn máa tijú gan níwọn ọ̀pọ̀ ìgbà. Wọn máa mọ̀ lára pé, à, ẹni tó ń bọ̀wọ̀ fún wọn tótó báyìí ó da láti, ó da láti ṣèkini, láti, láti bá, láti bá ara ọjà. Tí èyan bá sì tún dé, tí èyan bá dẹ́ ní bọ̀wọ̀ fún, ah, àwọn oníbàárà, tí èyan bá dé iwájú wọn ní ọ̀pọ̀ ìgbà, a máa ti, kó dà kí wọn má, kí wọn má ní lóhùn tí èèyàn fẹ́ tà fún wọn, a máa tì wọ́n lára tó sì máa jẹ́ kí wọ́n fẹ́ rà á. Èyí tí èmi máa ṣe náà ni pé mo máa mú wọn bí ẹbí. Ni, so, ní ẹ̀ní ìdí, eh, fún ìdí èyí tí bá ti jọwọ́ inú ara wa láti, láti jẹ́ ká wo inú ara wa náà ni tó wà níbẹ̀. Ah, mo máa ń bá wọn ṣe eré gan. Màá máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìbọ̀wọ̀, màá sì máa ṣe kí wọn sì máa bá wọn ṣe eré. Ọ̀pọ̀ àwọn ẹlòmíràn bá àwọn oníbàárà ṣe tó pé wọn ò mọ ọ̀rọ̀ ó ń sọ. Débi pé nígbà ibi tí ó bá tún ṣe ń bá wọn ṣe eré gan gan, òun náà ni wa tì máa dá wahala milẹ̀ to se pé àwọn ọ̀rọ̀ burúkú tó bá ń jáde wọ́n á máa fi lẹ̀ lọ ká si ǹkan mi. Fún ìdí èyí, eyan gbọdọ̀ sọ àwọn ọ̀rọ̀ enú ẹ tí èèyàn ò mọ sọ kí ẹyan sì máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìbọ̀wọ̀ àti pẹ̀lú eré ṣíṣe. Èmi a máa bá oníbàárà ṣe eré gan to fi je wipé kí n lọlé tán, wo amáa tí ó bá tin to sípò tí mò ń bọ ba ẹ̀ tí wọ́n wá ti rí mi, mo máa pè pé èmi dà èmi dà. Áta rí pé àwàdà díẹ̀ táa ṣe láàárín iṣẹ́jú mélòó kan táa máa ń fi ríra.

Lóòótọ́ mo fẹ́ràn ìbáṣepọ̀, ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ìbáṣepọ̀ pẹ̀lú àwọn aládùúgbò lóde òní, ó ti di ǹkan mi tó ṣe jé pé, púpọ̀ nínú àwọn àdúgbò ní ààyè sí yi tẹ̀mbẹ́lẹ́ kún ọtẹ̀ àbòsí tó ti pọ̀ jù. Àwọn èèyàn á sì tún máa rí èèyàn fín, wọ́n ní pọ́n èèyàn lé tí wọ́n bá ń rí ojú èèyàn nílẹ̀. Tí wọ́n bá ń bá, tó bá rí pé gbogbo ìgbà ta wọ́n bá nílò rẹ̀ ni wọ́n máa ń rí ọ. Wọn ò ní pọ́n èèyàn lé tó. Ìdí nìyí tó ṣe jẹ́ wípé mo ń pon ra mi lé gan, tó sì jẹ́ pé nínú àdúgbò mi, mi kì í bá ẹnikẹ́ni sọ̀rọ̀, mi kì í ta sí ẹ̀ni kankan. Torí pé ẹni tí ò bá kí n bá èèyàn sọ̀rọ̀ tí ò kí n ta si ẹni kankan, àwọn èèyàn tún bọ̀ tú máa ń wárí fún ju ẹni tí se pé ó yẹra rẹ̀ sílẹ̀ fún wọn lọ. Ìdí mi ò kí ń sábà ń ta sàwon èèyàn rárá rárá, mi ò sábà ń, mi kì í sábà ń, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ púpọ̀ nínú wọn. Kì í ṣe pé mi ò kí ń rí wọn, ṣùgbọ́n mi ò mọ̀ wọ́n dáadáa, denúdenú. Torí ń tó wá ń bẹ́ẹ̀ ni wípé àwọn aládùúgbò mi ò, ohun tí mo ti gbọ́ nípa wọn ó ní agbára díẹ̀. Fún ìdí èyí mi ò fẹ́ bá wọn ṣe, mi ò fẹ́ bá wọn ṣe lọ títí rárá rárá rárá kí òní kaluku kò dúró sí ọwọ́ ara rẹ̀ ni nǹkan tí mo wò pé ó sì dà. Iṣelẹ́ kán selẹ́ láìpẹ́ yì ní àdúgbò wa tí ó ṣe wípé ó se kayefi díẹ̀. Ẹni kan tó jẹ́ bí i ẹni tó máa ń síwájú fún àwọn èèyàn lórí irun ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ pé ó ń yan àwọn ìyàwó ilé tí ọkọ wọn ti kú lálẹ́. Kíni yìí bá mi lọ́kàn jẹ́ gán, ṣùgbọ́n aṣẹ̀yìn wá aṣẹ̀yìn bọ̀, mo padà rí pé kíni yìí kì í ṣe bó ṣe rí ni hun tàwọn èèyàn sọ. Mo kàn tú dupe pé kì í ṣe bi wọ́n se sọ fún mi yì èmi náà gbà á lóòótọ́ lódodo wípé bó ṣe rí nu. Ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ padà jáde, àṣẹ kó rí bẹ́ẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ wípé àdúgbò náà yẹ láti ṣe kínní, ní àwọn àdúgbò yẹ láti ṣe kínní kí ẹ̀yan dá dúró lórí ọwọ́ rẹ̀ kó má sùn mọ́ àwọn aládùúgbò yẹn ju patápatà. Gbogbo wọn ló mọ̀ mí tí m bá kọjá lẹ́yìn kí n kí wọn, kí má bá tèmi lọ.

Bẹ́ẹ̀ni, mo ti léèyàn kúrò ní iṣẹ́ mi. Kódà ẹni tí mo lé kúrò níṣẹ́ a máa ṣe ọ̀gá mi gan gan. Lóòótọ́ kí ṣe kí mo mọ̀ mọ̀. Ṣùgbọ́n mo kórìíra kí èèyàn máa fi ẹ̀tọ́ ọmọ nìyẹn dùn ọmọ ènìyàn. Elèyi máa mú mi láti fẹ́ ṣe, láti fẹ́ gbé ojú ẹ gbogbo ìgbọ̀yàn jù àti ṣe, àti sá gbogbo ipá mi láti dá, àìṣedédé ẹni tó ń jẹ́ ọ̀gá fún wa láti dá padà sí lórí. Torí pé mi kò fẹ́ràn kí èèyàn máa fi ẹ̀tọ́ ọmọ ènìyàn dùn ọmọ ènìyàn. Ohun tó ṣẹlẹ̀ nígbà yìí ni wípé, ẹ́, lẹ́nu gbogbo iṣẹ́ táà ń ṣe, owó tó ń ẹ kí ó máa san fún wa ó ń yọ ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́wàá lórí ẹni kọ̀ọ̀kan. Nígbà tí àṣírí ọ̀rọ̀ ìgbàdà tu, ọ̀rọ̀ ẹ kámé lára gan tó ṣe wípé, mò ńi láti lọ bá a torí gbogbo àwọn tí a jọ ṣiṣẹ́ tí wọ́n rí pé àwọn náà wà lábẹ́ nǹkan yìí kò sí ẹ́lẹ̀yi tí ó lè sọ̀rọ̀ ní gbogbo wọn. Ọ̀ro yen wa ká mi lára de bí pé mò ń lọ bá a fún rárá mi. Pé "àá ọ̀gá, pẹ̀lú gbogbo iṣẹ́ táà ń ṣe tó yẹ kí ẹ tún máa lójo àánú kí ẹ máa ṣàánú wa. Ẹ̀yin lẹ́ tún máa ń gbé wa lójú, lẹ́ ń gbé wa lẹ́yìn, lẹ́ ń fi, àà, lẹ́ ń kó owó wa lẹ́yìn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀." Ṣùgbọ́n kàyé fi wọn jẹ́ fún mi pé ẹni tí mò ń lọ fẹjú ara rẹ̀ sùn yìí kò tí ẹ̀ bí kítá ní ṣe ló ń já ju ọmọ mi tó tún bú mi pé kíni tí mò ń fẹ́ ṣe sí i. Wọ́n sì ẹni bá ní kíláàsì, láṣẹ kíni, ó láṣẹ hàn. No ọ̀rọ̀ bó yá wun ò kàwé ni, àbí mi mọ̀ ǹkan tí mò ń ṣe. Èyí ló wá mú mi láti gbé ọ̀rọ̀ yìí lọ síwájú àwọn tó jù òun náà lọ fún ara rẹ̀ tí mò ń wá fi ṣàlàyé fún wọn tí mò ń fẹjú ọ̀rẹ́ sùn. Ǹkan báyì ǹkan báyì ǹkan báyì ló ń ṣe. Lóòótọ́ lóòótọ́ gbogbo èrò ọkàn mi ni pé àwọn ènìyí wọn ò bá sọ̀rọ̀ láti dẹ́kun ǹkan yìí. Ṣùgbọ́n bó ṣe di àárọ̀ ọjọ́ ajé, òun ni wọ́n gbé sák lẹ́tà kòníwájú pé kó fi ṣẹ́lẹ̀ pé òun ń ṣe mògo mògo owó àwọn òṣìṣẹ́.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló má ń mú mi rẹ́rìn, à ṣùgbọ́n eh àwọn nǹkan tí mo sábà, tó sábà má ń pa mí lẹ́rìn-ín jù tí mo fẹ́ràn jù ni à ìgbàkúùgbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá ti akójọpọ̀. Ah láti ilẹ̀ mo jó má ti, mo je enikan tí ó má ń sọ̀rọ̀ dáadáa ó sì má ń se àwàdà. Ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ kan nítòsí ọ̀dọ̀ wa a ti orúkọ ya má orúkọ rẹ̀ orúkọ wọn máa jẹ́ Warisi àti Mujidin. Àwọn méjèèjì náà jẹ́ ọlọ́rọ̀ ìbí tèmi láti ìgbà tí a bá má ń fi ọ̀rọ̀ jomi tóro ọ̀rọ̀ tá de le tá sì má ń se àwàdà dáadáa. Ṣùgbọ́n a nítòsí ilé àwọn ilé tí ó ń jẹ́ Mujidin, a ní ọ̀rẹ́ mi tó jẹ́ Saidi tó ṣe pé àwọn ti wọn lẹ́yìn kí wọ́n gbá bọ́ọ̀lù kí wọ́n ṣe àwọn eré kẹ̀kẹ́ nǹkan kọ̀ bá wọn kò sí pé wọ́n yá wọ́n sọ̀rọ̀ àbí wọ́n bù ebu tí wọ́n fi ń ṣe àwàdà. Eleyi ò kí ń ṣe lẹ̀, àfi ìgbà tá wa tí èmi àti Warisi ta dé bẹ́ẹ̀ torí Mujidin ni o close mo won nígbà naa ló sún mo won nígbà náà. Nígbà tí àwa nígbà tí a ta bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀, ìgbàkúùgbà tí a bá ti dá ọ̀rọ̀ àwàdà lẹ́ẹ̀ kẹ́rikẹ́ri tá ǹ fi ẹnikan ṣe yẹ̀yẹ́, púpọ̀ ìgbà ni gbogbo wọ́n má ń wo wá bi eni pé à ṣe éyẹn dáadáa pé à ń fi àwọn yẹn ṣe yẹ̀yẹ́. Títí di pé nígbà mí wá tọ ṣe pé à irú ọmọ tí mo ní o n jẹ́ Saidi a máa sunkún nígbà tí àwọn ọ̀rọ̀ bá dé le tí a bá ń fi ṣe ìyẹ̀yẹ́ a bá fi ń ṣe àwàdà. À ṣùgbọ́n ní òní ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ti ń lọ bí ọdún ó ti lé ní ọdún mẹ́wàá sẹ́yìn bí ọdún méjìlá sí mẹ́tàlá ni. Ṣùgbọ́n lónìí lónìí gbogbo àwọn tí wọ́n a sọ̀rọ̀ won yii emi ni Warisi ni ẹ Warisi ni Mujidin ni Saidi ni gbogbo wọ́n ti wá yàtọ̀ nísìnyí. Tí ṣe wípé èmi gan ò fẹ́rẹ̀ lè mọ ọ̀rọ̀ sọ ní iwájú won mo tori gbogbo won ti di ọlọ́rọ̀. Ní gbogbo ìgbà tí wọ́n bá wá ń ṣe àwàdà tí wọ́n sọ̀rọ̀ kódà máa máa rẹ́rìn Ìgbà yìí ni mo sabá máa ń rẹ́rìn jù gbogbo igbakugba tí a bá ti ṣe akójọpọ̀ tá kóra wa pọ̀ ní ojú kan náà tí a bẹ̀rẹ̀ sí ń tí a bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tá bẹ̀rẹ̀ sí ń búra wa. À àwọn ọ̀síkò yìí ni mo sábà má ń ló má ń mú mi rẹ́rìn jù.

Àbe è ní, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì. Kódà n tí mo ti kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì, kó ṣe n lè rántí gbogbo re ganmo torí àwọn nǹkan wá tí mo ti kọ́ tí ó fi tatara wúlò tí mo ti sì gbàgbé rẹ̀ lónìí. À, ṣùgbọ́n tí wọ́n bá sọ pé àwọn ènìyàn wo ni mo lè rántí, mo rántí wípé mo ń kọ́, à, bí wọ́n ṣe, bí wọ́n ṣe ń ṣe, à, ìdúnadúrà, bí wọ́n ṣe ń rà tá tún, tá tún ta, ẹ́, àwọn nta pẹ́ ni kírípítò. À, ó ní ìwé kan tí mo rà nígbà náà tí mbá rántí orúkọ ìwé yìí torí ní ilé eebò ni. Ìwé náà máa jẹ́, à, Candle Stick Bible. Mo fi boya bí ọ̀sẹ̀ bíi mẹ́fa ka ìwé yìí torí pé ìwé yìí rán mi lọ́wọ́ gan láti, à, kọ́ nípa bí a ṣe ń rà tá sí ń ta àwọn kírípítò, bí àwọn BTC àti be àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À, ìmọ̀ yìí náà ṣe à, orí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún mi torí nígbà náà mi ò fi bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ nínú pé à ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n ó réally le ṣe àǹfààní àǹfààní ńlá alélẹ̀ẹ́gbẹ́ fún mi nígbà tí mo kọ́ tí mo rà nígbà náà. Nkan mi tí mo tún ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì tó sì ti pé ó ń ṣe àǹfààní fún mi de oní ọlọ́ni ni iṣẹ́ tí mò ń ṣe lónìí iyẹn, sófúwéè dìfẹ́lọ́pà. À, lórí Íńtánẹ́ẹ̀tì mo ti kọ́. À, ẹni tí ó kàń tọ́ mi sọ́nà kan ò ń sọ pé nkan bai ni kí o lọ kà, nkan bai ni kí o lọ kà ṣùgbọ́n gbogbo ohun tí mò ń kà àti tí mò ń ṣe tí mo tún fi da pé èèyàn ń ṣiṣẹ́ eeyan tún fí ṣe gbogboẹ̀ orí Íńtánẹ́ẹ̀tì ni gbogbo ẹ. À, fún ìdí èyí, mo ti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì àti àwọn tí mi ò ní lè rántí mọ́ àti àwọn eléyìí tí mo tún rántí torí ó pọ̀. Àwọn tí mo kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì pọ̀ tí ò ṣe é kà. Mo sì fẹ́ràn rẹ̀ torí ó rọrùn, èeyan ó kan rọra jókòó sí inú ilé rẹ́ naani, ó sì máa, ó sì máa bá ètò kíkọ́ lọ. Tó bá sì fẹ́ dàrú, àwọn tó tì mọ̀ ọ́n tó, àwọn tó sọ pe kí èèyàn lọ ṣe nǹkan, àwọn tí wọ́n, èèyàn a sáà ló bá wọn. So, ẹ́, fún ìdí èyí bẹ́ẹ̀ ni, ẹ́, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀rọ ehn ayélujára àti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kàn ọjọ́ kan, ah o ti di rọrùn láti máa gbọ́ ìró àwọn oníbàárà. Kódà nígbà mìí kí n tó jáde lọ tajà ní ọjọ́ kejì, màá ti mọ ibi tí mò ń lọ, iye àwọn èèyàn tó nílò ọjà àti àwọn èèyàn tí wọ́n ò nílò. Fún ìdí èyí, ẹ̀rọ táa fi ń pe rawa náà ni ohun eleyi tí ó rọrùn jù láti fi ṣe gbogbo àwọn ohun nkan táa ń sọ̀rọ̀ ń pa e èyí. Tí n ba fẹ́ gbòòrò àwọn-- tí n ba fẹ́ gbọ́ ìró àwọn oníbàárà mi, màá pè wọ́n, màá bá wọn sọ̀rọ̀ bí nǹkan kan tí gbogbo sì nífẹ̀ẹ́ sí jùlọ bí kí èèyàn máa bèrè àlàáfíà àwọn-- kí èèyàn bèrè àlàáfíà àwọn ọmọ wọn àti àwọn ẹbí wọn lo lọ́kàn ọjọ́ kan. Mo mọ ǹkan yìí ṣe nígbà kan to ṣẹ́ je pé a àwọn oníbàárà mi fúnrara wọn náà a máa tún máa pè mí láti bèrè àlàáfíà tèmi náà lẹ́ẹ̀kọ̀kan torí mo sábà máa ń ṣe dáadáa. Fún ìdí èyí, bẹ́ẹ̀ ni mo máa-- ọ̀nà tí e mi máa ń gbà fi gbòòrò àwọn-- fi gbọ́ ìró àwọn oníbàárà mi náà ni mi máa pè wọ́n lóore kóòre. Pápá jùlọ boya bíi àbí ọjọ́, àwọn ọjọ́ tó bá ní ìtumọ̀ àbí àwọn ọjọ́ tó bá ní àpẹẹrẹ nínú ọjọ́ wa. Mo ń sọ̀rọ̀ ń pa bíi àbí ọjọ́ Iléyá, bí ọjọ́ ìtúnnu àwẹ̀ àbí bí ọjọ́ Kérésì àbí bí ọjọ́ ọdún kìíní, oṣù kìíní. Àwọn oníbàárà wọ́n fẹ́ràn irú ǹkan báyìí, kí èèyàn máa bèrè wọ́n, kí èèyàn máa gbòòrò wọ́n, kí èèyàn máa a bá wọn sọ̀rọ̀, kí èèyàn sáà sọ wọ́n di ẹbí. Púpọ̀ nínú àwọn oníbàárà ni wọ́n fẹ́ràn irú ǹkan yìí torí pé ó máa ń so okùn ìfẹ́ tí ó le dáadáa láàrín ẹni tí ó ń tajà àti àwọn tí wọ́n ń rà ni. Fún ìdí èyí, mo fẹ́ràn kí màá bèrè wọ́n gan, yàtọ̀sí pé bóyá pé ọ̀nà wo mo ń gbà láti máa gbọ́ ìró wọn, àmọ́ mo fẹ́ràn láti máa gbọ́ ìró wọn torí àǹfàní-- ẹmi náà ni máa padà jẹ́ àǹfàní rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò ńǹkan, ọ́pọ̀lọpọ̀ nnkan ni mo ti ṣe ètò ẹrí. À, pàápàá jùlọ nínú, à, ìgbésí ayé. À, tí n bá ní pé boya bí àwọn ètò ńǹkan ti eeyan máa n ṣe, bí àpẹẹrẹ ni ọdún bí mẹ́ta sẹ́yìn tí mo lọ ṣiṣẹ́ níbi kan. Nǹkan tó je ko yé mi ni pé màá bá wọn ta ọjà fún àwọn oníbàárà wọn. Ṣùgbọ́n ní ẹnu ìgbà tí mo darapọ̀ mọ́ wọn, iṣe ọ̀wọ́ taja wọn ti já wálẹ̀ gidigidi gan an tó ṣe wipé kó fi bẹ́ẹ̀ wọn nílò siwájú dáadáa mọ́. Fún ìdí èyí wọ́n ṣà ṣe àwọn oríṣìríṣì ìlérí fún mi pé tí mo bá lè bá wọn ta ọjà wọn dáadáa láti ti n bá lè kiri ọjà tí mo pé olówó káàkiri káàkiri tí oníbàárà wọn pọ̀ si, à pẹ́ máa, máa gba owó tó ju èyí tí wọ́n fẹ́ má fún mí ni ìgbà náà lọ. Ó ti wá di ohun tó bá tà ni ó gba. Fún ìdí èyí, èmi náà ṣà gbìyànjú láti já, jára mọ́ iṣẹ́ láti bo tún máa kiri ọjà fún àwọn oníbàárà. À nígbà tí mo kúwá di, nígbà tí mo máa bẹ̀rẹ̀, mo ṣe rí ojú aláwọ̀ kọ̀ ọjọ́ ẹ̀kẹ́ tí wọn pé pé, à báyìí ni bí ìṣe wa, ọ̀dá bò láti ṣe. Mo ṣẹ̀ṣẹ̀ wá to ètò tèmi náà ókè o, ẹ pé ó dáa o. Báyìí ni màá ṣe máa ta àwọn ọjà yìí. Mo ṣe ètò lọ́lọ́kan ojọ́ kan nípa pé ibi tá n lọ tá máa ń pẹ́ dé tẹ́lẹ̀tele, a le tete máa de ibẹ̀. Àwọn ibi tá máa ń pẹ́ dé ó ti ní àwọn ńǹkan tá máa ṣe fún wọn, àti oro tá máa sọ fún wọn tó jẹ́ pé wọn lè máa ní ìsuru de wa tí wọn fi ní lọ gba ọjà yìí níbomi. À, ètò yìí sì padà ṣiṣẹ́ fún mi torí pé nígbà tí mo máa darapọ̀ mọ́ wọn, à, ọ̀ṣẹ́ alákọ̀ kọ́ mo gbà bí ẹgbẹ̀rún mọ́kànlá. Òun ní mo gbà. Ṣùgbọ́n kó tó di pé kí n kuro mo padà bẹ̀rẹ̀ sí í gbà bí, ẹ́ẹ́, ẹgbẹ̀rún, ẹ́ẹ́, ogó, ẹgbẹ̀rún ógojì tí owó mi sì gbéra dáadáa kó tó di pé, à, mo padà kúrò ní ibi ibẹ̀.

Ah, mi ò fẹ́ràn láti máa kọrin mọ́, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa kọrin nígbà kan, pápa jùlọ nígbà tí mo wà ní ọmọ kékeré ju báyìí lọ. Kódà gbogbo àwọn tí wọ́n jẹ́ bí alábàágbé wa àtàwọn tó súnmọ́ wa dáadáa, wọ́n ni wọ́n máa ń wo mí tó sì máa ń bẹ̀rẹ̀ tán, máa ń sọ wí pé ó súnmọ́ kí n padà di ẹni tí ó máa ń kọrin gan pàápàá. Torí mo fẹ́ràn láti máa kọrin gbogbo àwọn orin tí ó jáde tó jẹ́ tuntun tuntun àtàwọn orin tó ti pẹ́ gbogbo pátápátá ọ́un ni mo mọ̀. Fún ìdí èyí, ah, ó máa ń jẹ́ ìyàlẹ́nu sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tí mo padà dagba tàn tí mo padà di pé mo padà kórira orin. Ṣùgbọ́n tó bá bími léèrè pé kí ni nǹkan tó fà á tí mo fi kórira orin, kì í ṣe pé mo kórira orin bẹ́ẹ̀. Ṣùgbọ́n nínú ayé táa wá yìí, àwọn kan kan wáa tó ṣe pé á mọ̀ọ́ṣé tí ó mọ̀ọ́dùn mowá ṣùgbọ́n yóò mọ̀ kó bá wa, yóò sì máa ń kóba ìsúnmo Ọlọ́run wa. Mo sì jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo nígbàgbọ́ nínú Ọlọ́run gan-an torí, ẹ́h, Mùsùlùmí ni mí. Ó sì wà nínú ẹ̀sìn wa wí pé orin gbígbọ́, orin jíjọ́ àti orin kíkọ, ah, kì í ṣe ohun tó da. Fún ìdí èyí, mo ní láti fi sílẹ̀ láti gbájú mọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tí mo bá kọrin nísìnyí, gẹ́ boyà mo fi ọ̀rọ̀ Ọlọ́run kọrin, ah, torí ọ̀rọ̀ Ọlọ́run náà dùn láti fi kọrin nígbà mìíràn. Ó jẹ́ kí gbogbo ìgbà lẹ́nu bí, ẹ́h, láti bí ọdún mélòó kan sẹ́yìn nísìnyí, gbogbo ìgbà ni, ah, ọ̀rọ̀ Ọlọ́run ò já lẹ́nu mi mọ́. Tó sì ṣe wí pé, ah, mo rí ìláparí nínú ayé mi tó rán mi lọ́, mo rí dájudáju pé ó rán mi lọ́wọ́ dáadáa tó sì mú ìdàgbàsókè gidi wá fún ìgbésí ayé tèmi náà. Kódà ní ẹnu jọ́ mélòó kanyi, gbogbo àwọn ilé ìkirun tí mo sábà máa ń lọ, gbogbo àwọn mọ́ṣáláṣí tí mo máa ń lọ, wọ́n máa ń ti mí síwájú láti ṣíwájú àti gbà á ti ṣe àdúrà fún wọn àbí láti kírun fún wọn.

Ah, nígbà kúgbà tí òjò bá rọ̀, ah, kò sí ohun tí mo fẹ́ ṣí ju náà ju pé, àkí ń, lóòótọ́ lóòótọ́ tí òjò bá fẹ́ rọ̀ tí mo bá tì rí, tí ó bá ye pé bí iṣẹ́ ni mo wà, màá máa súré tètè bọ̀ nílé láti wá gbé omi, láti wá gbé òjò. Tí mo bá wá délé, tí mo bá tì mú, ah, tí mo bá tì délé, kí ń ká wá, tí màá ṣe nù ní kí n ká gbogbo àwọn aṣọ tí wà lórí, à, ibi tí a ń sá aṣọ sí. Tí mo bá ti ká aṣọ wọlé tán tí mo kò gbe sí ààyè wọn. Tí òjò bá ti bẹ́lẹ̀ àbí ó kúdié ètò bẹ́lẹ̀, màá kó gbogbo àwọn ike. Tí ó bá ṣe pé omi wà nínú àwọn ike kéékèèké tó wà nílẹ̀, màá da gbogbo papọ̀ sójú kan, màá dà á sínú àmù. Màá dè, màá sì kó gbogbo àwọn a, màá kó gbogbo àwọn ike, màá kó wọn bọ́ síta. Màá sì bẹ̀rẹ̀ sí í gbé omi sínú rẹ̀. Nígbà tí mo bá gbé omi sínú wọn, tí omi, tí mo bá rí pé òjò náà tó ń rọ̀, ó ń rọ̀ tó lọ̀ọ́ tí ó dà, mm-hmm, màá wá kó, màá máa gbé wọlé díẹ̀díẹ̀. Tàbí kí ń máa da àwọn omi yìí sínú, ah, àpò ilé tò, a, àmù eléyì tò bá mọ̀ pé ó lè gba omi dáadáa. Màá máa bẹ̀rẹ̀ sí ní dà á sínú ẹ̀, dà á sínú ẹ̀, dà á sínú ẹ̀ títí, títí, títí, títí, títí, títí, títí tí yóò fi kún. Tí ó bá kún, màá sì wá gbé àwọn omi ò kó sínú, ah, ah, sínú àwọn ike náà. Tí òjò náà bá wá rọ̀, tí ó bá dà, màá sì wá máa gbé àwọn ike wọlé lẹ́yo kọ̀ọ̀kan, lẹ́yo ọ̀kọ̀ọ̀kan, lẹ́yo ọ̀kọ̀ọ̀kan lẹ́jèèjì. Tí bàá ti wá gbé wọn wọlé tán. Ah, tí ó bá ṣe pé òjò náà sì ń rọ̀, kó dà kò jẹ́ pé kò rọ̀ mọ́, màá gbé yanjú àti sùn nítorí pé òrun tí èèyàn bá máa, tí èèyàn máa ń sùn lẹ́yìn tí òjò bá ṣe rọ tán, ó máa ń dà gan. Orun náà máa ń wọ́ra tó jẹ́ pé ó sì máa ń mú àlàáfíà dá ní, orun ẹ̀yìn òjò. Lẹ́yìn tí màá wá sùn tí mo jí tán. Ah, tó bá ṣe pé bí àpẹ́ àsìkò ìgbà tí mo fẹ́ ṣiṣẹ́ ni, màá lọ mú coffee tí màá fi, tí màá máa mu, tí màá fi bẹ̀rẹ̀ iṣẹ́. Tí ó bá ṣe jẹ̀ pé bí àpẹ́, ah, kò ṣe pé bí iṣẹ́ mo fẹ́ ṣe bóyá mọ́ kò tún fẹ́ máa wo àá bóyá bi eré àgbéléwò àbí nǹkan kan mi, màá sì po tíì tí màá mu, tíì gbóná tí màá mu lẹ́yìn ìgbà tí òjò bá rọ tán.